Láti rí àwọn, láti rí àwọn èrò tuntun fún iṣẹ́ mi, mo máa ń fẹ́ láti dákẹ́ rọ́rọ́ kí n sì rónú jinlẹ̀ nípa ààyè tí ó yí mi ká. Nígbà míràn mo máa ń rìn káàkiri nínú afẹ́fẹ́ tàbí kí n fetí sí orin, tàbí kí n fetí sí orin tó dẹni lára láti jí ọpọlọ mi dìde. Ohun tí ó ṣe pàtàkì jùlọ ni pé mi ò kí bẹ́rù láti, láti, láti kùnà. Nítorí pé inú àsìsẹ̀ ni gbogbo, ní gbogbo, ní gbogbo ohun tuntun, inú àsìsẹ̀ ni gbogbo ohun tuntun ti máa ń yọ, inú è lò ti máa ń yọ jáde lọ́pọ̀ ìgbà. Ìfọrọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí kíkà ìwé tuntun náà, tàbí kí kíkà ìwé tuntun náà máa ń jẹ́ kí n rí nǹkan tuntun sọ. Èyí ni ọ̀nà tí mo fi ń mú àwọn èrò tó yàtọ̀ wá láti jẹ́ kí ayé mi tẹ̀síwájú.

Dájúdájú mo mọ̀ wípé tútù ǹkan ṣeé ṣe pàtàkì ju kí a kàn sọ ǹkan nù lọ. Nígbà tí ǹkan bá bàjẹ́ ní ilé mi, bíi rédíò tàbí kẹ̀kẹ́, inki yàrá bínú, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti yẹ̀ ẹ́ wò fínnífínní láti mọ ibi tí ìṣòro náà ti bẹ̀rẹ̀. Lẹ́yìn náà mo máa ń lo àwọn irinṣẹ́ bíi screwdriver tàbí wrench láti ṣiṣẹ́ lórí rẹ̀ pẹ̀lú sùúrù. Agbára láti tún ǹkan ṣe kì í ṣe nípa dídá mọ́ránì kan, ó jẹ́ nípa dídá àbò bo owó wa àti ìtọ́jú àwọn ohun ìní wa fún ìgbà pípẹ́. Bí a bá lè tún ǹkan ṣe, a ó dín ìdọ̀tí kù láyíká wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu pirotini lẹ́ẹ̀kọ̀kan, pàtàkì jùlọ̀ lẹ́yìn tí mo bá ṣe ère ẹ̀ ìmọ̀rà létán ní ilé ìdárayá. Ó máa ń ràn mí lọ́wọ́ láti sọjí ara mí lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì tú máa ń jẹ́ kí ń ní mọ̀ lára pé mo ti jẹun yó fún ìgbà díẹ̀. Sùgbọ́n síbẹ̀, mi ò kì í fi sé ọràn yàn lójúmọ́ nítorí mo mọ̀ pé ó ṣe pàtàkì kí n rí pirotinì gidi láti inú oúnjẹ àdáyébá bí ẹyin, ẹran tàbí ẹ̀wà. Mò ń ka máa ń lò ó gẹ́gẹ́ bí àfikún láti rí i dájú pé ara mí ń rí okun tó yẹ láti ṣiṣẹ́ dáadáa.

Tábìlì iṣẹ́ mi ṣe pàtàkì gan fún mi nítorí bẹ́ẹ̀ ni mo ti ń ṣe àwọn iṣẹ́ biribiri mi lójúmọ́. Níba yìí tábìlì mi mọ́ tónítóní, kò sì sí ìdàrúkúda kankan lórí rẹ̀. Mo ní kọ̀ǹpútà alápòtí kan sí ààrin gbùngbùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni mo fi ìwé ìkọ́mọ̀sí mi sí láti kọ́ àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ohun tó tún jẹ́ kí n nífẹ̀ẹ́ sí àyíká iṣẹ́ mi ni pé mo máa ń ní ife omi tàbí kọfí lẹ́gbẹ̀ẹ́ mi láti jẹ́ kí n jí pépé. Inú mi máa ń dùn láti jókòó síbẹ̀ nítorí ó máa ń fún mi ní ìtura láti ronú jinlẹ̀ kí n sì parí iṣẹ́ mi lásìkò.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nítorí pé ó jẹ́ eré kan tí ó sọ wá dọ̀kan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí. Nígbàkígbà tí mo bá wà lórí pápá, mo maa n mo máa ní mọ̀lára agbára àti ayọ̀, pàápàá jùlọ nígbà tí a bá ń ṣiṣẹ́ papọ̀ láti gbá ayò wọlé. Yàtọ̀ síbẹ̀, ó tún jẹ́ ọ̀nà tó dára láti jẹ́ kí ara mi léko ko kí n sì dín ìdààmú ọkàn kù lẹ́yìn iṣẹ́ òjọ́. Kò sí ohun tó dàbí ìwòye àwọn èrò nígbà tí bọ́ọ̀lù bá kan àwọn.